Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìran ìrìnàjò? Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Ní àkókò tí a wà yìí, àríwí pé inu holiday ni mo wà báyìí. Àkókò yìí ni mò máa ń ṣe ètò láti wípé tí mo bá fẹ́ rin ìrìnàjò lọ sí ìlú kan tàbí ìlú kejì ní ọ̀pọ̀ ìgbà ní àkókò tí mo wà yìí, àríwí pé tí mo bá fẹ́ rin ìrìnàjò, àkókò tí ó máa wú mi lórí láti lọ nìyí.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ohun tí mo máa ń fẹ́ràn láti jẹ ní ọ̀sán, òun ni gàrí. Nítorí pé nígbà tí mo bá ti jẹun ní àárọ̀, ní ọ̀pọ̀ ìgbà, ní ìgbà mìíràn tí ó bá tilẹ̀ jẹ́ ìgbà tí òórùn ti yọ lọ́pọ̀lọpọ̀, a rí pé gàrí àti omi orí rẹ̀, òun ni ó dára. Òun ni èmi fẹ́ràn láti pé kí ó ṣe iṣẹ́ náà fún mi. Nítorí pé gàrí, mo fẹ́ràn rẹ̀. Àti ìgbà tí tó àkókò ọ̀sán sófún idi yìí, èmi fẹ́ràn láti mú gàrí lọ́sàn-án ju òmíràn lọ.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun bẹ́ẹ̀ni ní ilé iṣẹ́ wa? Bí mo ṣe sọ ní ẹ̀kọ́ wa ní àkókò, kò sí iṣẹ́ báyìí, wa ní, ìsinmi, àkókò ìsinmi báyìí nígbà tí a bá máa padà wọlé báyìí. A ríi pé àwọn òṣìṣẹ́ tuntun, òun ni èmi yóò fẹ́ràn láti wí pé kí wọ́n bá mi ṣiṣẹ́. Àti ní àwọn àìmọye àwọn oní àwọn tí ó ń bá mi ṣiṣẹ́ lákòókò yìí tí ẹlòmíràn a fẹ́ travel, ẹlòmíràn a fẹ́ ṣe ìgbéyàwó so, máa nílò oníbàárà àti oní ìṣiṣẹ́ tuntun ní ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, ṣe o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Ni ayé tí a wà yìí, orí fóònù ni ìpàdé gan-an ti dára jù. Ni ọ̀pọ̀ ìgbà, a o ṣe conference call. Ni ọ̀pọ̀ ìgbà, a o ṣe fídíò call. Ni ọ̀pọ̀ ìgbà, a o fi ẹ̀rọ ìṣòro síni lórí ìlà, a o fi send message sí inú group fún ara wa. A o sì ní comment, a o sì dá ẹni tí o bá send rẹ̀, a o fi voice note, a o fi dá lóhùn padà.

Ṣé wifi rẹ yára tó bẹ́ẹ̀ ni? Nígbà tí àwọn ọmọ ilé ìwé mi tí wọ́n ń ṣe, tí wọ́n wà ní àkókò ìdánwò, èyí tí a mọ̀ ní exam, nígbà tí wọ́n ń dá n ara wọn wò. Ni ọ̀pọ̀ ìgbà nígbà tí a bá ti parí láti pẹ́ kí àwọn ọmọ náà kì í wọn dá ara wọn wò, a ó tan wifi fún wọn nígbà tí wọ́n bá ti lò ẹ̀rọ ìléwọ́. A ó fi ṣhare wọn ní, ẹ́, ẹ́, data ni láti pé kí wọ́n le lò ó láti le ṣe ìdánwò wọn dáradára.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Ohun eyọ̀ kan tí ọkọ̀ náà tí ó fi máa ń dẹ́rù rẹ̀, ba'ra rẹ̀ ni. A ti ra epo sínú ọkọ̀ gẹ́gẹ́ bí àkókò tí a wà yìí. Epo, ó ti wọ́n. Gálàáni ní epo ni ọwọ́ tí a wà yìí kò ṣe é kọlù. Nígbà tí ó bá máa ra epo gálàánu méjì, a lè rí i wí pé ó ti lẹ̀ ní ran ohun kankan nínú ọkọ̀ náà.

Ṣé o ń mú bí láti iná wá? Ó mú oru láti inu wá. Ni ọ̀pọ̀ ìgbà, ṣe ó ń mú bí láti inu wá. Bẹ́ẹ̀ ni nígbà tí oru bá mu, a ó rí pé inú eégún náà ènìyàn kò ní lè control inú bíbí. Ni ọ̀pọ̀ ìgbà ní ìgbà mìíràn, yóò fẹ́ fà kí inú bí kí ó ṣẹlẹ̀ ní irú àkọ́kọ́, irú fẹ́ẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá tètè lè ra òògùn láti lè control rẹ̀, èyí ni ó máa dára.